Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn tí wọ́n ń dá dúró lórí fúnra ra wọn. Owó ò kí n dá wa pọ̀ lọ́pọ̀lọpọ̀ igba. Nítorí náà kò sí àyè láti máa pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn tó dangajia, àwọn tó ní bàtisẹ́, àwọn tó rọ̀nà gbegbà. Wọn ò nílò láti máa pín owó láàrin wa. Ṣùgbọ́n nígbà tí owó bá dà wá pọ̀, a máa ń pe ẹni kan tí ó ní nínú owó yìí tí ó bá wá pín owó. A pín owó yẹn ní ìrọ̀rùn. Ní ìgbà mìíràn, a máa ń lo àwọn ilé ìfowópamọ́ tí wọ́n bá wá ṣe, wọ́n kò fi sínú ibi tí àkáùntì olúkálù ni kò ní ṣi gbọn mi sí omi ò tọ. Nítorí náà mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ọ̀nà tí kò fa ìjà wá. Ṣùgbọ́n bí mo ṣe sọ owó ò kín sabá pà wá pọ̀.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo máa ń sáré, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni màá ń sáré. Ìgbà tí mo bá fẹ́ sáré ni ìgbà tí mo bá rí pé bóyá mo fẹ́ fo títì, màá sa eré. Tí mo bá fẹ́ lé ẹnìkan mú, mo máa ń sá eré. Tí mo bá lọ síbi kan tí bẹ́ẹ̀ ni tó jẹ́ pé mo ní láti dé bẹ̀ nígbà tí, nígbà pàtàkì kan tí mi ò gbọdọ̀, mi ò gbọdọ̀ lọ bí mi ò gbọdọ̀ pẹ́ dé bẹ̀ tí mo dẹ̀ rí pé àsikò tí ì ń lọ ní irú àwọn igbá yìí, mo lè sá eré rìn. Ṣùgbọ́n pé mo kò dédé bẹ̀rẹ̀ sí ní sáré, mi ò kí ń sá eré bẹ́yẹn. Mo máa ń rìn ní jẹ̀lẹ̀ńkẹ́ ni. Àfi àwọn àsìkò tí ó bá ṣe pé ó jẹ́ bí i pàjáwìrì tàbí ó jẹ́ àìmá ì ṣe ni màá sáré torí mii nṣe ọmọdé.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Tí ọ̀rọ̀ yìí bá yé mi, ìgbọ̀nsẹ̀ ó ṣe ṣe kó máa sọ nípa ilé ìyàgbẹ́, ilé ìgbọ̀nsẹ̀, ìyẹn ni bọ́yá bathroom tàbí toilet. Ká níbẹ̀ ló ṣe rí, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ló wà tàbí ilé ìgbọ̀nsẹ̀ tí àwọn èèyàn máa ń lò. Oríṣìíríṣìí ló wà, ó dà lórí bí èyàn bá ṣe lówó sí i. Ẹ̀lọ́mi máa ń lo salanga tí àwọn òyìnbó ń pè ní pit toilet. Ẹ̀lọ́mi máa ń lo water system. Ìyẹn ni pé a ní ibi àpótí tí èyàn máa joko lé lórí, tí a dẹ̀ ní ibi tí omi máa máa sàn sí, tó máa máa fi ọwọ́ mú wá sí sàlẹ̀ tí omi máa dẹ̀ máa lọ, tí ó máa máa lo, tí ó máa máa mú àwọn ìgbọ̀nsẹ̀ yẹn kúrò. Nítorí náà ó dà lé lórí bí èyàn bá ṣe lówó sí i ni èyàn ṣe máa lo, ni má ṣe máa kọ́ ilé ìgbọ̀nsẹ̀. Ṣùgbọ́n ní tèmi o, ilé ìgbọ̀nsẹ̀ tó ń pè ní water system yẹn ni màá ń lò. Ìbẹ̀ ni ti máa ń ṣe ìgbọ̀nsẹ̀.

Nígbà wo ni ọkàn yìí sunkún? Mi kí n sábà sunkún, nítorí náà ó ti ṣe díẹ̀ tí mo ń sunkún. Tí ọ̀rọ̀ bá dùn mí, tàbí tí ọ̀rọ̀ bá ká mi lára ni màá sunkún. Tí n bá-- tí ènìyàn bá ṣe nǹkan fún mi tó dùn mí, ó máa jẹ́ kí omi bọ́ lójú mi. Ṣùgbọ́n kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà lánàá máa ń ṣe nǹkan tó máa ń dùn mí fún mi. Nítorí náà mi kí n sábà sunkún.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? Ṣé wọ́n fẹ́ bèrè pé ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? Ká níbẹ̀ ni mo máa ń rọrùn sùn dáadáa. Tí n bá sùn ní ago òbí mẹ́wàá, mo máa sùn títí di ibi ago mẹ́rin sí márùn ún àárọ̀ kí n tó dìde nítòótò mo máa rọrùn sùn. Ṣùgbọ́n tó bá ń bèrè pé ṣé o máa ń rọrùn, ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? Iyen ní pé ṣé orun yìí máa ń ràn mí lọ́rùn? Bẹ́ẹ̀ni, orun máa ń ràn mí lọ́rùn tí mo bá ń sùn. Nítorí wípé ó ní ibi tí e máa ń sùn tí gbogbo ara mi á si le tí ara ò ní dùn mí tí ọrùn ò dẹ̀ ní dùn mí, nítorí pé ó ní ẹ̀gbẹ́ tí mo gbọ́dọ̀ máa sùn sí nítorí ìlera ara.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Mo lérò wípé nǹkan tí wón ń bèèrè lọ́wọ́ wa ni pé ṣé mo fẹ́ràn, ṣé mo ní ètò láti lọ ṣiṣẹ́ ní ìlú mìíràn, bẹ́ẹ̀ni. Tí mo bá ríṣẹ́ ní ìlú mìíràn, ó ṣe é ṣe kí n lọ. Tí mo bá ní ohun ìrìnsẹ̀ tàbí nǹkan tí owó tó tóye láti gbé mi lọ sí ìlú mìíràn máa ṣe. Ó tún ní ojú iṣẹ́ tí mo lè ṣe ní ìlú mìíràn. Iṣẹ́ tí ó bá gbówó lórí, tí ó dẹ fi ọkàn balẹ̀, tí ó gba ààyè fún àti máa tọ́jú àwọn ará ilé, ọkọ, ẹbí àti ọ̀rẹ́. Irú iṣẹ́ bẹ́ẹ̀ ni mo lè gbà tí mo lè lọ ṣe ní ìlú mìíràn.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀? Oríṣiríṣi ọ̀nà ni mo ṣe máa ń, mo fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Mo gbọ́dọ̀ mọ irú oníbàárà bẹ́ẹ̀ kí n tó mọ bí ṣe máa bá a sọ̀rọ̀. Tó bá jẹ́ ẹni tí inú rẹ̀ kò dùn sí iṣẹ́ tí mò ń bá wọn ṣe, màá bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìtùbí ìtùnú. Màá bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tí ọkan wọn fi máa balẹ̀ tán, fi, to ọkan wọn fi máa yọ́nú sí mi pẹ̀lú ìrẹ̀lẹ̀, pẹ̀lú ìtẹríba. Màá dẹ̀jẹ̀ kí wọ́n mọ̀ wípé nǹkan tí wọ́n rí yẹn kì ń ṣe bá ṣe ń ṣe tẹ́lẹ̀ nìyẹn. Bóyá ó kan rí bó ṣe jẹ́ ẹni, màá ṣàlàyé fún wọn délẹ̀ délẹ̀ kí ọkan wọn máa darù mọ́. Bá ní ó jẹ́ oníbàárà tí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbà ni, tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa bá ni raja ni, mo máa ń láti ṣàlàyé bá ṣe ń ṣe ọjà wa, bá ṣe ń tàjà, àwọn nǹkan tó yí bá ṣe ń tàjà ká. Bóyá a máa ń gbà kí oníbàárà kí ó san owó àbọ̀ tàbí kó san gbogbo owó pẹ́ ko tó gbé ọjà tó fẹ́ rà tàbí ó gbọ́dọ̀ ṣe àwọn nǹkan kan nítorí pé ó máa gbé ọjà, a máa ṣàlàyé gbogbo ẹ̀. Nǹkan tí à ń pè ní ti awon oloyinbo ń pè ní policy. A máa fi hàn àwọn oníbàárà bẹ́ẹ̀ yẹn. A máa ṣàlàyé fún wọn kó lè yí wọn torí pé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní bá wa raja, a ò ní fẹ́ kí èdè àìyedè kí ó wà, kí ó wà ní àárín wa. Tí oníbàárà bá jẹ́ ẹni tí ó ń ṣe jagidijagan, ẹni tó ń fẹ́ láti máa jà, láti máa bí, láti máa sọ̀rọ̀ òdì, mo máa sọ fún oníbàárà bẹ́ẹ̀ pé kí ó jọ̀ tí kò bá lè bá wa raja, kí ó lọ sí ibòmíràn nítorí pé a ò fẹ́ ẹni tí ó máa máa wá, tí ó máa máa dá lé rú dá ọ̀nà rú, tí ó máa jà ní gbogbo ìgbà. Àwọn tí wọ́n máa ń fẹ́ àlàáfíà, tí wọ́n máa ń fẹ́, eh, àlàyé tó dáa, tálàyé de máa ń yé wọn, àwọn ni a fẹ́ ní oníbàárà. Nítorí náà ó ní ọ̀pọ̀lọpọ̀ oníbàárà tí ó wà. Ó dẹ́ẹ̀ ni ojú ọ̀nà tí a fi máa bá ìkọ̀ọ̀kan nínú wọn sọ̀rọ̀. A máa ń láti mọ irú èèyàn tó ń jẹ́, a máa mọ nǹkan tó fẹ́, a máa mọ nǹkan tí a lè ṣe láti fi tún wọ́n nínú, a lè máa mọ nǹkan tí a gbọ́dọ̀ ṣe láti fi tún iṣẹ́ wa ṣe. Ṣùgbọ́n tí a bá ṣe gbogbo nǹkan tó lẹ́tọ̀ láti ṣe, tí oníbàárà bẹ́ẹ̀ tí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe gbọ́mi sí omi òòtọ́, a máa fún wọn ní àǹfààní àti lọ sí ọ̀dọ̀ oníbàárà mìíràn.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń mú mi rẹ́rìn. Tí n bá ní nǹkan tí tẹ bá rí nǹkan tí o, tí o pani lẹ́rìn, bóyá ẹni kan ń ṣe, ó ń hùwà, ó ń hùwà tí ó máa pani lẹ́rìn, àwọn bí alawada, ẹni tí ó bá sábà ń ṣàwàdà, ẹni tó ń ṣàwàdà, ẹni tí ó ń ṣe bíi pé bóyá tí èèyàn bá ń jó, tó ń jó lemọ́lemọ́, tí ó ń jó kí àwọn èèyàn lè máa rẹ́rìn, tàbí ẹni tí ó bá mọ àpárá dá tó máa ń dàpára, tó máa ń ṣe yẹ̀yẹ, tó máa ń jẹ́ kí, tó máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ó máa ń tú èèyàn nínú tàbí ọ̀rọ̀ tí ó máa ń jẹ́ kí èèyàn máa ronú jinlẹ̀. Irú àwọn nǹkan báyìí ló máa ń mú mi rẹ́rìn. Tí a bá dẹ̀ rí ẹni tẹ́ pé ó kù díẹ̀ káàtọ́ tó dẹ̀ máa ń fihàn bí ẹni pé òun mọ̀ tán, pé òun mọ nǹkan tó ń ṣe, òun mọ̀ tán ṣùgbọ́n a tì wò pé òyẹ ò pé, irú nǹkan bẹ́ẹ̀ máa ń jẹ́ kí n rẹ́rìn. Màá rẹ́rìn, màá máa wò pé lágbájába bayii o ba dẹ̀ ní suru ká lè, ká lè to ẹ sọ́nà nítorí ọ̀nà tó kọjú sí yìí kì í ṣe ọ̀nà tí ó máa ṣe ọ́ ní àǹfàní. Tí a bá dẹ̀ rí ẹni tẹ́ pé ó kọ̀ dédé rẹ́rìn-ín sí mi lọ́ọ̀kan, mo mọ rí o, mi ò mọ rí o. Bí ó ṣe ń bọ̀ báyẹn ó dẹ̀ rẹ́rìn-ín sí mi, èmi náà rẹ́rìn-ín padà sí i. Màá dá ẹ̀rín yẹn padà sí i nítorí pé ó fi hàn pé òun jẹ́ ẹni àlàáfíà tàbí ẹni tó fẹ́, tó fẹ́ ìfẹ́ tàbí ẹni tó fẹ́ àti bá yàn, bá yàn ṣe nǹkan rere. Nítorí náà tí ó bá ti rẹ́rìn-ín sí mi, èmi náà rẹ́rìn-ín padà sí i. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló mú mi rẹ́rìn. Bóyá àwọn èèyàn dẹ̀ ń sọ̀rọ̀ nípa wa, tí wọ́n ń sọ̀rọ̀ nípa mi tẹ́ pé ọ̀rọ̀ yẹn dẹ̀, ó jẹ́ nǹkan tó jẹ́ òótọ́ ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó ń buyì kú yàn, ó ní mo ní láti rẹ́rìn-ín sí irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Nítorí náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo fi máa ń rẹ́rìn-ín ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn ọmọ mi bá ṣe dáadáa, tí wọ́n dé láti ilé ìwé tí wọ́n gba, tí wọ́n gba orí yìnyín wá tí a rí pé wọ́n ṣe dáadáa, wọ́n buyọ́nu ẹ̀kọ́ wọn tàbí wọ́n ṣe orí Ìré nibi kan, ó máa ń pa mi lẹ́rìn-ín. Íṣe máa bẹ̀rẹ̀ sí n rẹ́rìn-ín. Tí bá ti ẹ̀dùnpẹ́ lọ́wọ́ Ọlọ́run, màá tún máa rẹ́rìn-ín lórí ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé nǹkan ayo ló ṣẹlẹ̀ sí mi.

Ṣé o máa ń pa owó pamọ́? Mo máa ń fi owó pamọ́. Mo máa ń pa owó pamọ́ ṣùgbọ́n mo lero pe o fẹ́ sọ pé ṣe o maa n fi owó pamọ́? Mo máa ń fi owó pamọ́. Ni oṣooṣù tí n bá gba owó oṣù, màá fi pamọ́ sí ilé ìfowópamọ́, èyí tí a ń pè ní báǹkì. Mo ní ore ọ̀fẹ́ láti ṣí nǹkan tí àwọn ìbò ń pè ní account. Iyẹn ni pé ìwé tí wọ́n ṣe ní orúkọ mi. Tí n bá fi owó síbẹ̀, wọ́n á kọ iye tí mo fi síbẹ̀ nínú, sínú ìwé tí mo ṣí ní orúkọ mi. Ni tí mo bá dẹ́fẹ̀ lọ gba owó mi padà, màá dẹ̀ lọ gba owó mi padà. Ṣùgbọ́n mo máa ń fi owó pamọ́ sí ilé ìfowópamọ́. Nígbà mi ẹ̀wẹ̀ tí ó bá jẹ́ pé owó tí ó wà lọ́wọ́ mi tí mi fẹ́ fi pamọ́ sí ilé ìfowópamọ́ ni, mo lè fi pamọ́ sínú yàrá mi kìn fi sí ibi tí mo mọ̀ pé ojú ẹni kankan ò lè tọ. Nítorí náà mo máa ń fi owó pamọ́.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣẹ̀ rí? Tábìlì ilé iṣẹ́ mi, ó gùn díẹ̀, ó ga sókè. Ó dẹ̀ ní àwọn nǹkan tí wọ́n ń pè ní drawer, ta won ọ̀yinbò pè ní drawer, bí ìpele ìpele tí ó ní hò tí a lè fi àwọn nǹkan pamọ́ sí. Lẹ́ẹ̀kejì, ó ní àwọn nǹkan tí a lè kó àwọn fáìlì sí tí ó wà ní orí tábìlì ọ̀hún. A ní àwọn nǹkan ìkọ̀wé, a ní àwọn ìwé, àwọn lẹ́tà, àwọn àkọsílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà lórí tábìlì mi. Ni ẹ̀, ọ̀nà kẹta papa, mo tún rí àwọn nǹkan kan bí àwọn nǹkan ìbánisọ̀rọ̀ bí fọ́ọ̀mù ní orí tábìlì mi. Nítorí náà tábìlì ilé iṣẹ́ mi ò dá lọ́pọ̀lọpọ̀.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Oríṣìíríṣìí bàtà ni mo màá ń wọ̀, ṣùgbọ́n èyí tó tẹ́ mi lọ́rùn jù ni bàtà tí kò ga púpọ̀. Bàtà tó fi ara balẹ̀ tí ó jẹ́ pé tí n bá wọ̀ ọ́, tí n bá ń rìn kò lè gbé mi ṣubú. Ó máa jẹ́ kí ẹsẹ̀ iwájú àti ti ẹ̀yìn kí ó fẹ́ bàára mu nítorí pé mi kì í ṣe ọmọdé. Bàtà tí màá ń wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń wọ bàtà tí ó ti ẹ̀ gà rárá tí à ń pè ní slippers. Ìgbà mii dẹ̀ ré mo máa ń wọ àwọn bàtà tí à ń pè ní sandal tàbí sálù bàtà. Irú àwọn bàtà tí mo máa ń sábà á wọ̀ ni nítorí pé ó, ó fún mi ní ìlera ara, kì í jẹ́ kí ẹsẹ̀ mi yẹ̀, kì dẹ̀ ki jẹ́ kí ń ṣubú lòjijì, ó máa ń jẹ́ kí ẹsẹ̀ mi kí ó balẹ̀ gidigidi. Irú àwọn bàtà báyìí ló máa ń wù mí láti máa wọ̀. Mo dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ bàtà tó jẹ́ pé oríṣìíríṣìí colour ni wọ́n, oríṣìíríṣìí àwọ̀ ni wọ́n. Mo ní àwọn tó ní àwọn ewé, àwọ̀ dúdú, àwọ̀ pupa, àwọ̀ funfun pàápàá. Ọ̀pọ̀lọpọ̀ oríṣi àwọ̀ náà ni àwọn bàtà tí mo máa ń sábà á wọ̀. Ní ilé iṣẹ́ àwọn bàtà tí ò kí ń dùn kó kó kó ni màá ń wọ̀ lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n tí mo bá lọ sí ilé, tàbí mo n lọ sí ọ̀dọ̀, ilé àríyá, mo máa ń wọ bàtà tí ó lè máa dùn nítorí pé bàtà iṣẹ́ àti bàtà àríyá kì í ṣe bákan náà.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Beeni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù. Lọ́nà kíni, mo lè wà nínú yàrá mi, kí n dè pé àwọn èèyàn lórí fóònù kájo ṣe ìpàdé. Eleyi jásí pé kò nílò kí n jáde tàbí kí n máa wọkọ́ kàkiri lọ sí ibi kíbi. Nínú ilé mi, nínú yàrá mi, mo lè jókòó bẹ́ẹ̀ kí n gbé fóònù mi gbe dání ká dé máa ṣe ìpàdé lọ lórí fóònù. Ẹ̀ẹ́lẹ̀kejì ẹ̀wẹ, kò nílò kí káwọn èèyàn míì náà kan kúrò nílé wọn kán máa rìn káàkiri. Fi hàn pé a máa a ní ná owó ọkọ̀. Ká dẹ́ ní pe àdé nwakọ́ ni, a ní ná epo, a ní ra epo sọ́kọ̀. Pé epo ọkọ̀ ń bàjẹ́, ọkọ̀, ọkọ̀ ń lo ní, pé ọkọ̀ ń bára jẹ́ ọkọ̀ ń ṣe kinikan, kò ní si gbogbo iru nkan bẹ́yẹ̀ ńbẹ̀. Ọ̀nà kejì rẹ́, tí èèyàn bá wà ní inú ilé ẹni tó bá ń ṣe ìpàdé, ọkan rẹ̀ bá lẹ̀ kò ní nǹkan tí óò nle káàkiri. Ìyẹn máa jẹ́ kí ìpàdé yẹn kí ó rọrùn dáadáa. Bó ti lẹ̀jẹ́ pé wọ́n lo wákàtí tó pọ̀ lórí ìpàdé yẹn kò ní ni wọ́n lára. Nítorí pé eeyàn gán, eeyàn gán, eeyàn tí ẹ lè, ó tie lè sùn sórí ibùsùn rẹ̀ lórí ibẹ̀ kí ó de máa ṣe ìpàdé lọ. Ara tu gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣe ìpàdé yìí, ó máa n dà kí èèyàn ṣe ìpàdé lórí fóònù. Ẹlẹ́ẹ̀kẹta dè rẹ́, orí fóònù nìkan náà tí ń ṣe ìpàdé. Ni ọ̀pọ̀lọpọ̀ ìpàdé, a máa ń láti ra àwọn bí ọtí ẹlẹ́mùdodo, èyí tó ń pè ní mineral tàbí kán máa ra àwọn nǹkan mímu mí tàbí omi tàbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó yẹ kó rà tí wọ́n máa jẹ lórèkórè tí wọ́n bá ṣe ìpàdé. Ṣùgbọ́n tíyan bá ṣe ìpàdé nínú lórí fóònù, ẹ̀yàn ò ní ra gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Ìyẹn jẹ́ kí èèyàn kò yẹ kí èèyàn máa ná owó tí ó yẹ kó ná. Nítorí pé wọ́n lè máa fi, kan máa rán fi omi ránṣẹ́ tàbí fi àwọn ọtí ránṣẹ́ sí àwọn èèyàn lórí fóònù. Ọ̀pọ̀lọpọ̀ ìdí ló fà tí mo fi fẹ́ràn àwọn ìpàdé lórí, lórí fóònù. Mo ti sọ méjì nínú wọn, àwon yoku si pọ̀ síbẹ̀. Ìpàdé lórí fóònù yìí, ṣùgbọ́n ó bó ti lẹ̀jẹ́ wípé a o lè rí ara wa. Ṣùgbọ́n àwọn kan wa tí a lè ríra wa, tí a bá ṣe fídíò, èyí tó ń pè ní, tí àwọn olèbọ ń pè ní fídíò. Ìyẹn ni pé lórí ìpàdé yìí, màá máa bá ọ sọ̀rọ̀, màá máa rí ọ, ìwọ náà de màá máa rí emi, wa máa fesí fún mi. Nítorí náà eleyii kò sí nǹkan, kò sí bí ẹni pé àìda kankan lórí pé kí èèyàn ṣe ìpàdé ní orí fóònù. A máa máa ríra wa, a máa máa bá ara wa sọ̀rọ̀. Bóyá ẹni kan run jú ní o, bóyá ẹni kan ń bínú ní o, gbogbo la máa máa rí tí a bá ti ń bá ara wa sọ̀rọ̀. Nítorí pé wò mí ń wò ọ́, òun ni irú ìpàdé tí a máa ṣe tí a bá lo fídíò tó ń pè ní video call or video messaging. Ìgbà miì de rẹ́, a lè lo, a lè lo Telegram tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá wá, tó bá wá, ká ní pé àwọn èyí tí a fẹ́ bá ṣe ìpàdé tí wọ́n bá pọ̀ púpọ̀ tí kò lè gba orí WhatsApp, ti fídíò WhatsApp, a máa lo Telegram. Ìyẹn ni pé eléyìí tó gba ọ̀pọ̀lọpọ̀ gidi. Ká ní pé a fẹ́ ṣe ìpàdé, ìpàdé ní ibìkan. Bóyá a, boya ibi tí a fẹ́ lò, bí i ibi yẹn ò tó, a máa ń láti yá tàbí láti gba àyè lọ́wọ́ àwọn tó ní họ́ọ̀lù ńlá ńlá, àwọn tó ní ibùgbé ńlá ńlá tí wọ́n máa yá wa tí a máa sanwó fún, tí a fi máa ṣe irú ìpàdé yìí. Ṣùgbọ́n tí a bá ṣe ìpàdé orí fóònù, kò nílò kí a yá nkankan. Onikaluku a wà ní ilé rẹ̀ ni, a kan ma máa bá ara sọ̀rọ̀ lórí fóònù ni. Nítorí náà ó ṣe àǹfààní púpọ̀ kí a ṣe ìpàdé lórí fóònù.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún, àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún Kérésìmesì ni mo fẹ́ràn jù. Kérésìmesì jẹ́ ọdún tí a máa ń ṣe ní ìparí, ní ìparí ọdún, iyẹn ni ní ọdún Kejìlá. A fi máa ń ṣe ìrántí bíbí ta bí Jésù Kristi, iyẹn ni ọdún Kérésìmesì. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń ṣe ọdún yìí nítorí wípé ó jẹ́ ìgbà àjọyọ̀, ó jẹ́ ìgbà ìdùnnú, ó jẹ́ ìgbà oríire. Bá ti lè jẹ́ Kristẹni tàbí a jẹ́ àwọn, àwọn tó ń sin Ọlọ́run mìíràn, ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń ṣe ọdún pé a dúpẹ́, pé wipé ọdún bá wa, ọdún kọ́, a bẹ̀rẹ̀ ọdún, a de parí ọdún. Nítorí èyí, láì má ṣe èmi nìkan, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń fẹ́ràn àti ọdún, ọdún Kérésìmesì, iyẹn ọdún ìkẹyìn tó wà nínú gbogbo tó wà nínú ọdún yẹn. Ọdún Kérésìmesì ó jẹ́ ọdún tó lárinrin, ó jẹ́ ọdún tí, ó jẹ́ ọdún tí ó lárinrin púpọ̀. Àwọn ọmọ kéékèèké wọ́n á rán aṣọ tuntun, àgbàlagbà papa, wọ́n á rán aṣọ tuntun. Ni àwọn ìgbèríko ibòmíì, àwọn ọmọdé wá ń múra aṣọ ọdún wọn, wọ́n máa rìn káàkiri, wọ́n máa kí àwọn ẹbí àti àwọn ọ̀rẹ́. Àwọn ẹbí àti ọ̀rẹ́ wọ́n máa jẹ, máa máa fún wọn ní owó ọdún. Ẹ̀lọ́ mìíràn nígbà tí a ṣi kéré, wọ́n á máa lọ, wọ́n á gbé eégún, wọ́n á máa lọ jó káàkiri. Àwọn obìnrin á máa jó kiri, wọ́n á máa fún wọn lówó ọdún. Àwọn ọkùnrin á máa gbé eégún, wọ́n á máa fún wọn lówó ọdún. Ní ìwòyí tí a ti, ayé ti lajú, bó tile jẹ́ wípé a kì ń jó káàkiri mọ́, ṣùgbọ́n a ṣi máa lọ ń kí àwọn ẹbí, a máa ń kí àwọn ọ̀rẹ́, a máa ń kí àwọn ojúlùmọ̀ nítorí pé ọdún Kérésìmesì ó jẹ́ ìgbà ọdún àjọyọ̀. Ó dejẹ́ ọdún tí a máa ń, tí a máa ń kára bá sì kí iṣẹ́ tí Ọlọ́run ṣe nínú ayé wa. Olú Kérésìmesì yìí ó jẹ́ ọdún tí ó lárinrin gẹ́gẹ́ bí mo ṣe sọ, a dẹ̀ kii fi ṣeré. Àkókò ọdún yìí ni mo jẹ̀ ẹ́ fẹ́ràn púpọ̀ jù.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo ṣe máa ń tọ́jú ara mi. Ìtọ́jú ara o jẹ́, o ṣe kókó o dẹ̀ jẹ́ ǹkan tí èèyàn ò gbọdọ̀ má ṣe. Ni gbogbo ara tàn wò yìí, a ní ojú, a ní ẹnu, a ní ara pàápàá, a ní etí, a ní ìmú. Gbogbo ẹ̀yà ara yìí ló nílò ìtọ́jú. Ẹ je ká wo ti ojú ka fi ṣe alààyè. Tí èèyàn bá lọ sí ọ̀dọ̀, tí èèyàn bá ní àwọn nǹkan kan nípa ti ojú bóyá ojú yẹn boyá kó rìran dáadáa tàbí pé bóyá ó ń dùn ni díẹ̀díẹ̀, èèyàn ní láti gbe lọ sí ọ̀dọ̀ àwọn tó ń tọ́jú ojú. Àwọn tó ń pè ní, bóyá ní àwọn oyinbo ń pè ní àwọn onítọ́jú dókítà ojú, ṣùgbọ́n táwọn oyinbo ń pè ní ophthalmologist. Àwọn dókítà yìí náà máa bá wa yẹ ojú wò. Tí wọ́n máa wo ojú yìí, tí wọ́n mọ̀ pé lágbájá o, nǹkan báyìí ló ń ṣe ẹ́ lójú o, nǹkan toun yẹn ló ń ṣe ẹ́ lójú o, ògùn báyìí ló máa lò o tàbí ojú yìí ó nílò ká ṣe iṣẹ́ abẹ́ ko máa bàá fọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn dókítà wọ́n máa ń ṣàlàyé fúnyan bẹyẹn nípa ti ojú nìyẹn. Nítorí náà lóòrèkóòrè ó yẹ kí èèyàn máa ṣe ìtọ́jú ojú. Tíyan bá wo ìtọ́jú eyín pàapàá, a ní àwọn kan tó ń tọ́jú eyín. Àwọn tí àwọn oyinbo ń pè ní àwọn dentist, iyẹn ni pé àwọn tí wọ́n ń tọ́jú eyín. Tí ìgbà míì hún, a sọ fún wa wípé tí eyín bá ti ní ìdọ̀tí tó ní ọ̀pọ̀lọpọ̀ eérí, ó ṣeéṣe kí ó fa wàhálà fún ara. Nítorí náà ó yẹ kí a máa lọ rí wọn lóòrèkóòrè kí wọ́n máa fọ eyín yen, kí wọ́n máa, kí wọ́n máa fi ǹkan ṣi, kí wọ́n máa dán. Nítorí pé kò yẹ kí eyín máa kó àwọn eerí sára nítorí àwọn nǹkan tí ó lè jáde láti inú eerí sì inú, inú ara olúwa rẹ̀. Ni lọ́pọ̀, ní a tun máa ń wo ìtọ́jú imú, ní ó, lóòótọ́ imú kò sẹ́ ǹkan tí ó máa ń nílò ìtọ́jú jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tí a bá ní nǹkan kan tí ó mú ojú tàbí tó mú etí, ó ṣeéṣe kí ó mú imú. Tàbí tí a bá fi ǹkan kan sí imú, ó ṣeéṣe kí ó bá ẹnu. Nítorí náà gbogbo ẹ̀yà ara wa ló ń nílò ìtọ́jú. A a gbọdọ̀ fi jáfara. Tí a bá wọ ọkan wa, ìgbà míì àwọn kan ní ǹkan tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ríru. Iru bẹ́ẹ̀ ó yẹ kí a lọ ṣe ìtọ́jú ara. Àwọn, nítorí náà tí èèyàn bá lọ sí, mo máa ń lọ sí ilé ìwòsàn, màá lọ síbẹ̀, màá lọ ní "Ẹ bá mi wo ẹ̀jẹ̀ mi wo, ẹ bá mi wo ìfunpá mi wo." Ìyẹn ni pé ǹkan tí àwọn òyinbo ń pè ní BP. "Ẹ bá mi wo ìfupá mi wo." Tí wọ́n bá ti wá yẹ̀ e wò tán, wọ́n wa ní, "À, báyìí ló ṣe rí o, báyìí ló ṣe." Èmi pàápàá funra mi mo ní ǹkan tí wọ́n fi ń funpá nílé tí mo fi máa ń yẹ ìfunpá mi wọ̀. Nítorí pé ó yẹ kí èèyàn máa ṣe ìtọ́jú ara ẹni. Ni ọ̀nà mìíràn dẹ̀ rẹ́, èèyàn ní láti máa wo irú ìtọ̀ tí èèyàn ń tọ̀. Ǹjẹ́ ó ní ìtọ̀ ṣúgà? Yẹn ni pé ǹjẹ́ èèyàn ní àìsàn kan tí àwọn òbí ń pè ní diabetes? Ìyẹn ni àìsàn tí ó burú jáì. Irú àìsàn yìí kò ṣe ǹkan tí ó da dára rárá ni. Nítorí náà èèyàn gbọdọ̀ máa wo ìtọ̀ èèyàn lóòrèkóòrè kí èèyàn mo bóyá ó ní ìtọ̀ ṣúgà. Lẹ́ẹ̀, nígbà mìíràn ó yẹ kí èèyàn máa wo àwọn ẹ̀yà ara ti inú gẹ́gẹ́ bí kidney àti òróóro àti gbogbo ẹ. Ó yẹ kí èèyàn máa yẹ̀ ẹ́ wò lóòrèkóòrè. Nítorí pé àwọn nǹkan wọ̀nyí ni, ni ara máa ń lò láti fi mú oúnjẹ. Ìgbà mìíràn tí èèyàn bá wò pé kidney ó ní àwọn nǹkan tí wọ́n ń pè ní, tí títọ yẹn bá ń ru tàbí tí ó bá pọ́n púpọ̀, óṣeéṣe kí kidney yẹn kí ó ní àbàwọ́n. Nítorí náà èèyàn gbudọ̀ máa ṣe, máa yẹ, mo máa ń yẹ àwọn ẹ̀yà ara mi wò lóòrèkóòrè kíyan fi mọ̀ pé, kí n fi mọ̀ pé kò sí wàhálà nínú ẹ̀yà ara mi. Ṣùgbọ́n tí èèyàn bá ṣìṣe, tí èèyàn bá ṣe, tí èèyàn bá yẹ ara wò keeyan de ri pé kò sí wàhálà, kò need pé kèèyàn tun máa jókòó máa ronú pé ẹ̀ ń bóyá kíni. Ṣùgbọ́n kí èèyàn ṣa máa, kí èèyàn máa tara síi, kí èèyàn máa ṣe lóòrèkóòrè, kí èèyàn máa fi gbogbo ara, ara sílẹ̀ pé kò sí ǹkan kan tó ń ṣe mí lóòrèkóòrè kí èèyàn máa ṣe ìtọ́jú ara. Nítorí idi eyí mo máa ń ṣe ìtọ́jú ara mi dáadáa. Ọ̀dọ̀ dókítà máa ń lọ. Èmi funra mi dẹ̀ rẹ́, mo máa ń jẹ àwọn nǹkan bíi èso, àwọn nǹkan bíi ewé, àwọn nǹkan tí ó máa jẹ́ kí ara mi kí ó ní ìsinmi.

Ṣe o mọ bi a ti n ṣe iranwọ akọkọ? Iranwọ akọkọ o jẹ nkan ti awọn eebo npe ni first help. Mi o mọ nkan ti ẹni ti o n bere ibere yii ti o fẹ, ti o fẹ mọ nipa ẹ, ṣugbọn iranwọ akọkọ yẹn ni a npe ni first help. Gbogbo wa ni a maa n nilo iranwọ akọkọ. O le jẹ pe a fẹ kan juwe ọna fun wa, iranwọ akọkọ niyẹn. A le jẹ pe a mọ nkan kan n ṣe bi ọbẹ bi ounje kan, a fẹ ki awọn ẹni kan ki wọn fi ye wa, iranwọ akọkọ niyẹn. Ti iyan ba ṣeṣẹ bimọ ti o bi ọmọ rí, ti o mọ bó ṣe n tọju ọmọ, o nilo iranlọwọ akọkọ. Nitori naa ọpọlọpọ ibi lale ti fun awọn eyan ni iranwọ akọkọ. Leyin ti obinrin to ba bimọ ti won ba kọ ni akọkọ pe bayi lo ṣe máa ṣe, bayi lan ṣe n tọju ọmọ, bayi lan ṣe n gbe ọmọ, bayi lan ṣe n fọ ọmọ lọyan, bayi lan ṣe n gbe ọmọ si apa lati jẹ ki ọmọ yẹn ki ara ẹ bàlẹ. Gbogbo awọn nkan wọnyi ti wọn ba ti kọ lẹẹkan, oun naa to ba jáfáfá kíá kíá lo ti maa mọ bi won ṣe n ṣe awọn nkan wọnyi, a dẹ ti mọ bó ṣe ma máa ṣe. Nitori naa ti ẹni ti o ba, ẹni ti o ba pe ko mọ ounje ṣe, ti wọn dẹ n kọ ni bó ṣe máa se ounje, ti wọn ba ṣe kọ pe lagbaja wa gbe poka naa, wa a fi iru si, wa a fi alubosa si, wa wa data si, ti o ba ti gba, ti o ba ti gba wa wa ro mọ, wa a ṣe gba wa a sawo, wọn ti kọ bó ṣe máa ṣe. Ti o ba máa ṣe iru ọbẹ yẹn nijokeji, o ti mọ bó ṣe kọ oun lana, o ma, o ma tun ṣe bó ṣe kọ ọ ni. O le, won ni o yẹ ká ṣe bó ṣe n ṣe, ko le ri bó ti n rí. Nitori naa bó ṣe kọ lana yen lo ṣe máa kọ́kọ́ ṣe, ko le jẹ, ko le ni ayọri sí bí o ṣe fẹ kí o ri. Iranwọ akọkọ ọpọlọpọ ọna gẹgẹ bi mo ṣe sọ ni a le fi kọ awọn ẹeyan ni iranwọ akọkọ. Ẹni ti oun fẹ kawe ti o ṣẹṣẹ de ile ẹkọ, ti o mọ ọpọlọpọ awọn ọna ti wọn fi n kawe tabi bó ṣe n ṣe ni ile ẹkọ, wọn ni lati fi ọna han ni. Wọn a fi ọna wọn, wọn a ṣàlàyé ọpọlọpọ nkan fun ni akọkọ ti o ba kọkọ de ibẹ.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́, pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn. Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú inú dídùn, pẹ̀lú ẹ̀rín àti ayọ̀. Ṣùgbọ́n bí mo ṣe máa kí ẹni kan, ó lè yàtọ̀ sí bí mo ṣe máa ṣe kí ẹni kejì. Fún alààyè, tí mo bá rí ẹni kan tí mo ti rí tipẹ́ tipẹ́, tí mo ṣàdédé rí níbi kan, ó dẹ̀ jẹ́ ẹni tí mo fẹ́ràn, tó jẹ́ ọ̀rẹ́ tínú tínú mi, n màá kí, n màá bẹ́ mọ́ ni. N máa bẹ́ mọ́ tí n màá dì mọ̀ pé lágbájá, ibó ló ti lọ. Báwo ni ọkọ ńkọ́, ọmọ ńkọ́, àwọn ẹbí ńkọ́, ará ńkọ́. A máa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ nípa ayé àtijọ́. Yẹn ni pé mo ti rí tipẹ́. Mo ṣẹ̀ṣẹ̀ wà rí i ní ìjọ tí mo rí i yẹn. Kí kí i yẹn máa pọ̀. Ká ní ẹni tí mo máa ń rí lójoojúmọ́ ni, ẹ̀kaàárọ̀ ẹ̀kaàárọ̀, ẹ̀kasan ẹ̀kasan, ẹ pẹ̀lẹ́ o, ilé ńkọ́ o. Irú kíkí bẹ́ẹ̀ yẹn kò kín jù bẹ́ẹ̀ lọ. Ká ní ọ̀rẹ́ mi ni, ọ̀rẹ́ tímọ́tímọ́ tí mo bá rí i, a máa tún sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. A máa tún bá ara wa sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. A máa sọ nǹkan díẹ̀ tí mi ní bá ẹni tí mo kan, bóya ẹni tí òṣìṣẹ́ ilé mi, òṣìṣẹ́ ibi iṣẹ́ mi, tí mo kan rí táa tán. A kan máa n pàdé lẹ́nu iṣẹ́. Kíkí tí wọ́n máa yàtọ̀ sí, kíkí ọ̀rẹ́. Tí mo bá dé èrí àwọn tó jù mí lọ bí àwọn bàbá mi àbí àwọn ìyá mi, màá kí wọn tirẹlẹ tirẹlẹ. Màá kí wọn pẹ̀lú, màá yẹ́ wọn sí, màá yẹ́ wọn sí gidi. Nítorí pé wọ́n jù mí lọ. Àwọn sì lọ́hun ló ṣe okùn tí Ọlọ́run fi mú mi wá sí ayé. Mo máa really túbá, màá túbá fún wọn gidi. Nítorí wípé àwọn lọ bí mi. Àwọn ni ẹni tí mo ti nípasẹ̀ wọn dé ilé ayé. Ká dẹ́ ní ọkọ mi ni mo fẹ́ kí, n màá kí i tìfẹ́tìfẹ́. N màá kí i pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn. Nítorí ọkọ lolórí aya. Nítorí ìdí èyí. Ká láwọn ọmọ dẹ̀ ni mo fẹ́ kí, ẹ̀ rí i pé ọmọ tí mo bí nínú mi, mi ò ní fún un ní, mi ò ní kí i pẹ̀lú, màá kí i pẹ̀lú ayọ̀ àti dùnù. Ṣùgbọ́n mo lè fún un ní ìtẹríba. Nítorí pé ọmọ bíbí mi ni. Ká jẹ́ ní pé àwọn tí wọ́n kéré sí mi, mi ò ní fún wọn ní ìtẹríba. Màá kí wọn pẹ̀lú ayọ̀, pẹ̀lú dùnù. Ṣùgbọ́n mi ò ní tẹríba fún wọn torí pé mo jù wọ́n lọ. Ó ṣe kókó ẹ pé èmi gangan ni mo mú wọn, mo mú wọn wá sí ayé, nípasẹ̀ mi ni wọ́n fi dé ayé. Nítorí náà, ó ní a ní láti mọ ẹni tí a fẹ́ kí, kí a tó mọ bí a ṣe máa máa kí àwọn ènìyàn yìí. Nítorí pé a kò lè sọ pé a máa kí wọn báyìí tàbí bẹ́ẹ̀ yẹn. A ní láti mọ bó ṣe jẹ́ sí wa. Bó yá ẹni tí a máa yẹ́ sí ni, tàbí ẹni tí a kan máa kí táa máa ní ó dàárọ́ o, ẹ pẹ̀lẹ́ o. Tà kò máa kí wọn pé mi ò bá a ṣọ̀tá. Ṣùgbọ́n kíì n ṣe ọ̀rẹ́mi, kíì n ṣẹ ara ilé mi. Ẹni tí mo kàn pàdé níbi iṣẹ́ tàbí bí ọjà ni. Irú kíkí bẹ́ẹ̀ yẹn kì í ṣe kíkí tó máa lárinrin rẹpẹtẹ́ bẹ́ẹ̀ yẹn. A kanb máa ní há! Ẹ pẹ̀lẹ́, ó dàárọ́ ẹ kú iṣẹ́ o, a kú ọjà. Bẹ́ o dẹ̀ ti parí síbẹ̀ nìyẹn. A lè máa béèrè pé ara lé ńkọ́, a lè máa béèrè pé ọmọ ńkọ́ torí pé a tan mọ wọn, a dẹ̀ fi gbogbo ara, a fi gbogbo ara jọ, a kì í ṣe ọ̀rẹ́. Bí ó ṣe tí lè jẹ wí pé wọn kì í ṣe ọ̀tá wa. Ṣùgbọ́n kíkí yẹn máa tọ̀ síbẹ̀ ní pé à ń kí ara ilé, tàbí ọ̀rẹ́, tàbí ojúlùmọ̀, tàbí ọkọ, tàbí bàbá àti ìyá.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Mi kì í lò ju ìrọ̀rí kan lọ. Tí mbá lọ sí ibi kan, bóyá mi sì ní ilé tí mo lọ sí òde, tí mo dẹ̀ ni láti sun ibi tí mo lọ yìí, ó ṣe é ṣe kí n sun ibi tí à ń pè ní hotel. Tí mbá láti sun bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ igba nmáa fẹ́ lo ìrọ̀rí méjì. Nítorí pé àwọn ìrọ̀rí yẹn máa ń le, màá wá gbé wọn ní ṣíṣẹ̀ n tẹ̀lé kí ó lè dé ibi ẹ̀yìn mi. Nítorí pé ká lọrí nìkan ló wà, mo lè jí kí ọrùn bẹ̀rẹ̀ sí ní dù mí. Ṣùgbọ́n ká ní ilé ni mo wà, ilé ara mi ni mo wà, ìrọ̀rí kan péré ni mo máa ń lò. Kò dà kí i ṣe mí ní ìjàǹbá. Nítorí náà o jẹ́ bó ṣe jẹ́. Tí mbá wà ní ibi tí mò ń gbé, tọ́je pé èmi ni mo ra nǹkan tó wà níbẹ̀, ìrọ̀rí kan ni máa ń lò. Ṣùgbọ́n tí mo bá lọ jáde, tí mo lọ sí ọ̀dọ̀ ẹlòmíì tàbí mo lọ sí ibi tí wọ́n máa, àwọn ẹbí tí wọ́n máa ń ta tí máa ń yá ilé gbé fúngbà díẹ̀ tí à ń pè ní hotel, ó ṣe é ṣe kí n lo ìrọ̀rí méjì tàbí kí n máa lò ara rárá.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Òpọ̀lọpọ̀ àjọ̀dún ló wà. A ní àjọ̀dún iléyá, a ní àjọ̀dún Kérésìmesì, àní àjọ̀dún ìkórè ní àwọn ilé ìjọsìn. Adìẹ́ ọ̀pọ̀lọpọ̀ àjọ̀dún ló wà, ṣùgbọ́n mẹ́ta tí mo rántí nísìnyí niyen. Ìbéèrè wa ní pé àjọ̀dún wo ni mo fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún tí ìkórè. Tí a bá ń ṣe ìkórè ní ìjọsìn wa, àmá wọ́n máa ń ṣe nǹkan tó ń pè ní bazaar. Iyẹn ni pé wọ́n á gbé nǹkan lẹ̀. Ǹkan tí ó tó èyí yẹn, ká tiẹ́ ní pé bí wọ́n gbé nǹkan kékeré kan lẹ̀ boya oje bí i ọgbọ̀n náírà, wọ́n lè pè é ní náírà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, wọ́n lè pè ní náírà ogójì náírà. Ẹni kan a tun ní òtí, mo fi náírà márùn-ún sí i, á jẹ́ ogójì àti mẹ́rin. Ẹni kan a tun ńi mo fi mẹ́wàá sí i, á di bí won ṣe má máa ṣẹ́ nìyẹn. Iyẹn ni pé ó lè sọ ǹkan kékeré yẹn di ǹkan tó máa ra ní bí ọgorùn náírà. Owó e o tó bẹ́ẹ̀ ò, ṣùgbọ́n wọ́n fi ń kó owó jọ ni, nkan ta ń pè ní bazaar nìyẹn. Àwọn ìgbà yìí tí a bá ń ṣe ìkórè yìí, ọ̀pọ̀lọpọ̀ ǹkan bí i ọsàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan ní àwọn èèyàn máa ń kó wá, wọ́n sì máa ń dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Won a gbé iṣu wá, wọ́n á gbé ọ̀gẹ̀dẹ̀, gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan ọ̀gbìn won a gbé wá sí ilé Ọlọ́run, wọ́n fi wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Iru àjọ̀dún báyìí ni mo fẹ́ràn jù.

Ṣé owó tó ń gbà dára tó? Owó tí mò ń gbà ò dára tó, kò ti ẹ̀ tó na, kò tó lò. Kí oṣù tó parí, àwọn bùkátà ti máa sùn lọ rẹpẹtẹ. Kí oṣù tó parí, bùkátà ti ba sùn lọ rẹpẹtẹ. Àwọn nǹkan ta máa rà, owó ta máa san, àwọn nǹkan ta máa lọ sórí ọmọ, so, gbogbo bùkátà àti ti àwọn ìyá, àti ti bàbá, àti ti àwọn arálé, bùkátà ti máa sùn lọ. Tí a bá dẹ̀ gbà owó yìí, ṣẹ̀kẹ̀lẹ̀ lọ owó yìí, kò ti ẹ̀ ká bùkátà tó wà nílẹ̀. Ṣé ọ̀rọ̀ oúnjẹ la máa sọ ni? Àbí ile ta ń gbé ta máa san owo ẹ̀ la máa sọ ni? Tàbí ọkọ̀ ta máa ra epo sí, seyen la máa sọ ni? Tàbí àwọn nǹkan ta máa ṣe fún àwọn ojúlùmọ̀, tàbí àwọn abánigbé, tàbí àwọn ọmọ pàápàá. Ọ̀pọ̀lọpọ̀ ibi lówó ń lọ. Owó ta ń gbà nílẹ̀ wa, nílẹ̀ adúláwọ̀ ilẹ̀ Yorùbá, owó yẹn ò tó nǹkan, kò tó nǹkan rárá. Rárá, a kań tira ka ni, a kaní ká má kan joko lọ́wọ́ òfò, la ṣe ń gba àwọn owó bẹ́ẹ̀ yẹn.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Bóyá nǹkan tí ẹni yì fẹ́ béèrè ni báwo lo ṣe máa ń ṣe ìpamọ́ fún ìrìnàjò, bóyá bó ṣe máa ń pa lẹ̀ mọ́ fún ìrìnàjò. Ká ní bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìpalẹ̀mọ́ àwọn nǹkan tí màá nílò tó ṣe pàtàkì jù lọ gẹ́gẹ́ bí àwọn aṣọ tí màá wọ̀, irú oúnjẹ tí màá jẹ àti irú ọkọ̀ táa máa wọ̀. Ká ní ọkọ̀ la fẹ́ gbé, a máa ń láti gbé ọkọ̀ yìí lọ sí ọ̀dà àwọn tó ń tún ọkọ̀ ṣe kí wọ́n wo gbogbo ẹ̀yà ara ọkọ̀, kí wọ́n gùn tónítóní bóyá ó ní àbàwọ́n tàbí ó ní ibìkan tí a ní láti tún ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ní kí wọ́n ṣe services, ìyẹn ni pé kí wọ́n yọ epo tó wà nibe kúrò kí wọ́n fi epo mì í ṣe, kí wọ́n dẹ̀ yọ àwọn nǹkan, kí wọ́n wo àwọn búrékì ọkọ̀, kí wọ́n wo àwọn irinṣẹ́ ọkọ̀ bóyá ó wà ní ní àlàáfíà bóyá ó wà ní tónítóní nítorí pé a fẹ́ fi-- a fẹ́ gbé lọ sí ìrìnàjò. Ṣùgbọ́n kí n tó máa sọ̀rọ̀ lọ, ó ní í ṣe pẹ̀lú oríṣìíríṣìí ìrìnàjò. Ká ní ìrìnàjò tí a fẹ́ lọ pẹ̀lú ọkọ̀ òfurufú ni, kò nílò kí èèyàn gbé, ẹ́ẹ́, mọ́tò ayọ́kọ́lẹ́ lọ tàbí ọkọ̀ ayọ́kọ́lẹ́ lọ. Eeyan a kọ̀ lọ, eeyan a wa ẹni tó máa gbé èèyàn lọ sí ìdí ìpàdé àwọn ọkọ̀ òfurufú tí èèyàn bá dé bẹ́ẹ̀ tó ń pè ní airport. Tí èèyàn bá dé bẹ́ẹ̀, eeyan a dẹ̀ ti ṣe-- ṣùgbọ́n kí èèyàn tó dé, irú ipò bẹ́yen eeyan ní láti, eeyan ni láti ní ìwé ìrìnnà. Eeyan a ní ìwé ìrìnnà tó ń pè ní passport. Eeyan a dẹ̀ ní visa. Visa, ìwé, ìwé ìdánimọ̀ òun ni passport. Ìyẹn ń sọ fún wa pé ọmọ, ọmọ ilẹ̀ Yorùbá ni mí, ọmọ Nàìjíríà ni mí, ìyẹn ni ìwé ìdánimọ̀. Tó bá wa yá, a máa wá lọ sí ọ̀do àwọn tí wọ́n ń ṣe, tó ń ṣe ètò ìwé ìrìnnà èyí tí à ń pè ní visa. A máa ní láti gbà lọ́wọ́ wọn, a máa san owó tó bá ní ká san, a máa ṣe gbogbo nǹkan tó bá ní ká ṣe. Lẹ́yìn yẹn tó bá tó àwọn bíi ọjọ́ mélòó kan, wọ́n á ní ìwé ìrìnnà wa ó ti ṣe tán. Wọ́n a ní ká wá gba, a máa dẹ̀ lọ gba á. Eléèyí fi hàn pé a ti ṣe tán láti lọ sí ìrìnàjò pẹ̀lú ọkọ̀ òfurufú. Tí a bá wá ṣetán, ó ní àwọn nǹkan tí a gbọdọ̀ pamọ́, àwọn nǹkan tí a gbodo kó jọ fún ìrìnàjò ọkọ̀ òfurufú yìí. Kìí ṣe pé ká kó àwọn oúnjẹ rẹpẹtẹ tàbí ká kó àwọn aṣọ rẹpẹtẹ nítorí wipé ó ní iye, iye nǹkan tó ẹ ká kó tó máa wọ̀n fún wa pé ọ̀rọ̀ àpótí tó gbé dàni yìí, tó gbé dà ní yìí ò gbọdọ̀ ju iye báyìí lọ. Àpó yìí ò gbọdọ̀ ju iye báyìí lọ nítorí pé òfurufú ni. Ó dẹ̀ ní iye nǹkan tí àwọn ibi tó ń kó ẹrù sì lè gbà. Kì í ṣe ọ, kì í ṣe gbogbo nǹkan tí ọmọ fẹ́ kó ni èèyàn máa le kó sí ọkọ̀ òfurufú. Nítorínà àwọn nǹkan kò ṣe má ní tí a ò lè rí rà lọ́hùn yẹn níbi tí à ń lọ la máa kó pamọ́ sí inú àwọn àpò wa. Ṣùgbọ́n ká ní ìrìnàjò tí a fẹ́ rìn ní ilẹ̀ wa ni, ìyẹn ni mọ̀ mí mọ̀ ilẹ̀ tíwa, ilẹ̀ alawọ̀ dúdú, ilẹ̀ Yorùbá, a nílò àti máa ní mi lè gbé gbá, mi lè gbá wò. Ǹkan tí a bá nílò láti rà tàbí láti gbé, a máa gbé pẹ̀lú ìdùnnú, nítorí pé kò ṣe ẹni tó máa ní lágbajà nǹkan báyìí tó gbé yìí ó ti pọ̀jù tàbí ó ti kéré jù. Ìyẹn nǹkan tó bá wun wa la lè gbé. Nítorínà ètò láti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn, ìyẹn ó máa ń ṣe kókó, ó máa ń, ó máa ń ní wàhálà nínú díẹ̀. Ṣùgbọ́n tó bá yé pé ìrìnàjò ní ilẹ̀ wa gangan ni, ẹ̀yàn kò sí, ẹ ti ẹ níidi ati gbà yìí lọ́wọ́, ẹ nílò àti gbà yìí lọ́wọ́ ẹnikẹ́ni tí ẹ bá ti ra nǹkan tí ẹ fẹ́ rà kí ẹ kó jọ fúnra yín lẹ máa mọ ibi tí ẹ fẹ́ lọ. Ọjọ́ yẹn lẹ́ máa fúnra yín dá. Ẹ níìdi, ẹ ní, ẹ nílò àti gba ìwé ìrìnnà. Ẹ bá ti mọ̀ pé ibi tí mò ń lọ rẹ̀ kò sí ẹnikẹ́ni tó máa, tó máa dáa yín jó pé ibo lò ń lọ, bólo ò ń lọ. Ṣùgbọ́n o àfi pé a máa rí àwọn ọlọ́pàá lọ́nà, àwọn amófin tó máa wà lọ́nà tó máa máa wo pé ìjẹ́ ìwé ọkọ̀ ẹ pé, ìjẹ́ o, ìjẹ́ mọ̀, ìjẹ́ ìwé ọkọ̀ ẹ pé àwọn èèyàn nìkan. Ṣùgbọ́n lẹ́yìn àwọn yen, a ní ànfàní àti lọ sí ibi tó bá wùn wá ní ilẹ̀ wa. Ṣùgbọ́n tó bá yé pé ilẹ̀ òkèèrè ni sí ìlú mìíràn, a ò ní ànfàní àti jó, àti jíǹjọ kọ̀ọ̀ká ní pé à ń lọ. A máa ní láti gba ìwé ìrìnsẹ̀, ìwé ìrìnsẹ̀.

Ṣe o jẹ́ ẹni tí kò ń jẹ ẹran? Ni tí n bá wò títúntínú, àwọn ìgbà mí wà tí mi n kìí jẹ ẹran. Mo máa ń fẹ́ràn láti jẹ àwọn adìẹ tàbí ẹja lọ́pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n àwọn ìgbà mìíràn dẹ̀ré, mo máa ń jẹ ẹran. Ẹran tí máa ń jẹ ni ẹran ewúrẹ́. Mi kìí sábà jẹ ẹran, ẹran màlúù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni ó wà lára màlúù tí mi ò fẹ́ràn. Ṣùgbọ́n ẹran ewúrẹ́, ẹran àgbò àwọn yẹn mo máa ń sábà jẹ ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹja àti adìẹ àwọn ẹran wọ́n ni mo máa ń fẹ́ràn láti máa jẹ. Nítorí pé a ti sàlàyé fún wa nínú ètò ìlera pé ẹran adìẹ àti ẹja wọ́n ṣe ara lóore ju àwọn ẹran màlúù tàbí àwọn yòókù lọ. Wọ́n ní tí ènìyàn bá ń jẹ ẹran màlúù tó pọ̀, ó ṣe é ṣe kó ní àìsàn lára. Ṣùgbọ́n tí ènìyàn bá ń jẹ ẹja, tí ènìyàn dé ń jẹ ẹran adìẹ, ó ṣe é ṣe kí àìsàn kó má fi ara rẹ̀ ṣe ibùgbé. Nítorí náà mo fẹ́ràn láti máa jẹ ẹja lọ́pọ̀lọpọ̀ àti ẹran adìẹ.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, bọ̀kínṣí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni máa ń kọ lẹ́tà fún. Lẹ́tà tí máa ń kọ tí a bá ní àwọn ọmọ tó ti jáde kúrò ní ilé ìwé wa, tí wọ́n fẹ́ kí n sọ ọ̀rọ̀ nípa wọn fún ibi tí wọ́n bá ń lọ, a máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn bẹ́ẹ̀. Ó dẹ̀dẹ̀ jẹ́ òbí lọ́wọ́ pé ọmọ òun tí ó wà, ó sì wà ní ilé ìwé wa, boya ń fẹ́ rin ìrìnàjò lọ sí ìlú ọba tàbí ìlú mìíràn, wọ́n dẹ̀ nílò ká kọ ọ̀rọ̀ nípa wọn fún wọn, kí wọ́n lè fún wọn ní ìwé ìrìnsẹ̀, a lè kọ fún wọn, mo máa ń kọ fún wọn. Ká dẹ̀ ní pé èèyàn wà tí ẹ pé ó nílò ìtọ́jú, tí ó fẹ́ lọ sí ilé ìtọ́jú tí ó fẹ́ lọ tọ́jú ara rẹ̀, mo lè kọ̀wé fún un pé, "Lágbájá bá yí ò, ọ̀dọ̀ mi ló ti ṣiṣẹ́ o. Ẹ gbà láàyè, ẹ tọ́jú ẹ̀, a máa san owó tí, owó ìtọ́jú tí ẹ bá ṣe." A máa ń kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́tà bẹ́ẹ̀ yẹn fún àwọn ènìyàn.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Báwo ni o ṣe máa ń ṣètò ìṣòro láàrín àwọn ẹlẹgbẹ́? Nǹkan tí ẹni yi n bèèrè tí mo níro ni pé ó fẹ́ mọ bí mo se máa ń parí bóyá àwọn gbọ́nmi sí omi ò to tàbí àwọn ijà láàrín àwọn ẹlẹgbẹ́. Tó bá rí bẹ́ẹ̀, ọ̀nà kìn-ín-ní tí ǹkan tí nkankan tí máa kọ́kọ́ ṣe ni pé màá pe àwọn tí ó wà tí ọ̀rọ̀ yìí tó bá kàn gbọ̀ngbọ̀n. Màá pe wọn lọ́tọ̀ọ̀tọ̀, màá fi ọ̀rọ̀ wa wọn lẹ́nu wọ̀. Tí mo bá ti ṣe ìyẹn tán, màá kọ àwọn ǹkan tí olúkálùkù wọn bá sọ sílẹ̀. Lẹ́yìn iyẹn, màá wa pè wọ́n pọ̀. Wọn á bèèrè, màá ní kí Lágbájá sọ ǹkan tí ó sọ fún mi níwájú Tamẹ́dù. Màá ní kí Tamẹ́dù sọ ǹkan tí ó sọ fún mi níwájú Lágbájá. Kí wọ́n jọ gbọ́ra wọn yé. Ibi tí wọ́n bá ti ṣi ọ̀rọ̀ sọ tàbí wọ́n sọ ǹkan tó ń sọ, èmi á wa fún sọ fún mi pé, màá sọ fún wọn pé ǹkan báyìí ni ìwọ sọ nípa Lágbájá, òótọ́ ni àbí irọ́ ni? Ìwọ náà ǹkan báyìí ló sọ nípa Lágbájá, òótọ́ ni àbí irọ́ ni? Ní ọ̀nà báyìí ẹni tó bá ń purò a máa wá rí ìdí ọ̀rọ̀ kodoro. Iyẹn ni pé tó bá jẹ pé ọ̀rọ̀jà lò bá wá. Ká ní pé wọn ǹkan tó dẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ boyà ọ̀rọ̀ bóyá lẹ́nu iṣẹ́, bóyá iṣẹ́ mi pọ̀ ju tiẹ lọ tàbí iṣẹ́ tiẹ pọ̀ ju tèmi lọ. Kání ǹkan tó fa èdè àìyedè niyẹn. Màá lọ wo irú iṣẹ́ tí wọ́n bá ń ṣe. Màá wo àsikọ̀ tí olúkálùkù fi ń ṣe iṣẹ́ tó ń ṣe. Lẹ́yìn yẹn, màá wá lè ní àǹfààní láti jìrò pẹ̀lú wọn pé bóyá kí n yọ díẹ̀ kúrò ní iṣẹ́ ti bí yìí ni tàbí kí n yọ kí ń fi kún ti ẹni kejì ni. Màá wò bẹ́yẹn. Ọ̀nà mii dẹ́ re tí a bá rí pé bóyá ìṣòro tí ó wà ni ìṣòro bóyá wọ́n ò ní iṣẹ́, ǹkan èlò, ǹkan wòǹ o ṣiṣẹ́, bóyá wọ́n ò ní tó. A máa ṣe, a máa wá ọ̀nà tí a fi máa ra àwọn ǹkan tí wọ́n nílò yẹn kí iṣẹ́ yẹn kó lè máa gbòòrò si. Bóyá ó dẹ̀ jẹ pé bóyá ọ̀rọ̀ ló dá lórí owó ni. Bóyá owó tí wọ́n ń gbà bóyá kò tó ǹkan kan nítorí náà ó mú ìrẹ̀wẹ̀sì bá ọkan wọn. A máa ṣetó bí a ṣe máa ṣe ìkùnwó fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni màá ń gbà láti ṣètò láàrín ní àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́. Ká ní ẹlẹgbẹ́ tèmi gangan ni bóyá àwọn tí wọ́n dàbí ẹgbẹ́ mi tí a jọ jẹ́ ẹgbẹ́ kan náà. A kìí sábà ní ìṣòro láàrín wa nítorí wípé a sùnmọ́ra tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí ìṣòro bá wà, a máa gbọ́ra wa yé ni. A máa pera wa. Kí ló ṣẹlẹ̀? Kí ni mo ṣe? Kí ló sọ? Kí ni mo sọ? Tó bá sọ tẹnu ẹ, èmi náà á sọ tèmi tàbí pé àwọn tó bá dẹ́ku wọ́n á sọ ti wọn. A máa wá wá òdodo tó wà láàrín ọ̀rọ̀, a dè máa pari ẹ̀ láàrín ara wa. Àwọn ọ̀nà báyìí ni mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Irun jẹ́ nǹkan tí àwọn obìnrin fi máa ń yangan. Ó jẹ́ ǹkan tí ó máa ń, tí ó ń bo agbárí ẹni. Tí kò bá sí irun lórí ẹni, orí yẹ̀n máa ṣí, ó máa ṣófo ni, a máa dán mọ́ranmọ́ran ni. Ṣùgbọ́n tí a bá ní irun, irun ni a pè ní ẹwà obìnrin. Irun ló ń bo obìnrin, ló ń bo orí obìnrin. Òun ni ǹkan ẹwà obìnrin. Ìbéèrè ni pé báwo ni mo ṣe máa ń ṣe irun, irun mi. Bí ọ̀ràn tí màá ń gbà ní pé mo máa ń bu omi sórí, mo máa ń ya irun torí pé irun mi ò pọ̀ tó bẹ́ẹ̀. Mi i kí ń ko irun, mi ò kí ń dì irun. Mi ò kí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan tí àwọn ènìyàn máa ń ṣe sí irun wọn. Nítorí irun mi jẹ́ irun àbáláyé, irun tó bá mi wà ni. Nítorí na mokan máa ń bu omi sí i, mo dẹ̀ máa ń yà. Iru ìtọ́jú tí máa ń fún irun mi nìyẹn. Mo dẹ̀ máa ń lo àwọn ǹkan tí ó lè jẹ́ kí irun máa dán tàbí kí irun máa gbòòrò sí, kó máa gùn sí. Mo máa ń lo àwọn ǹkan yẹn. Lẹ́yìn yẹn, mi ò kí ń kún irun, mi ò kí ń dì irun. Bọ́yá ọlọ́wọ́ ni o tàbí alátẹ́wọ́ ni o, mi ò kí ń dì. Mi de kií ń fi ǹkankan kún irun. Mokan máa ń bu omi sórí, mó dè máa ya irun mi ni. Bí mo ṣe máa ń ṣe ìtọ́jú irun mi niyen.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Mo lérò pé nǹkan tí ìbéèrè yìí ń bèèrè ni pé, ṣe bátìrì fóònù mi ṣe ó máa ń pẹ́ kó tó, kó tó dúró kó tó má ṣiṣẹ́ mọ́? Tó bá dẹ́rẹ̀ bẹ́ẹ̀, bátìrì fóònù mi ó máa ń ṣiṣẹ́ fún sáà díẹ̀ kó tó di pé á dúró ọ̀ṣẹ. Nítorí pé mo máa ń lo fóònù òhun lẹ́mọ́lẹ́mọ́. Tí n bá gbé e sórí iná, tí ó dé ọ̀kún, bóyá ó tó bí ọgọ́rùn ún kan, tí n bá wá yọ kó tí mo bẹ̀rẹ̀ sí ní lò ó, tí n bà á lò ó dáadáa, jẹ́ wípé kò ní, iná orí rẹ ó sì máa wà títí di ìrọ̀lẹ́. Ṣùgbọ́n tí n bá lò ó lẹ́mọ́lẹ́mọ́ bí mo ṣe máa ń lò ó, a jẹ́ wípé ká tó rí bí ìṣẹ́jú mẹ́fà sí méje, ó ti máa, ó ti máa lọlẹ̀. Kò ní ṣe é lò ọ́ bẹ́ẹ̀yẹn mọ́. Nítorí náà, ká tó rí bí wákàtí bí méje, bí mẹ́fà méje, a ti máa rí pé fóònù òhun kò lè ṣe é, à, bátìrì rẹ̀ á ti dúró, kò ní ṣiṣẹ́ dáadáa mọ́. Nítorí náà, ó di, e, ṣiṣẹ́ dáadáa tàbí pé kò ṣe dáadáa, kò ní láti ṣe nípa pẹ̀lú bátìrì tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú lílo rẹ̀. Tí n bá lò ó lẹ́mọ́lẹ́mọ́, kò ní pẹ́ tó máa lọ. Tí n bá lò ó tó àrà pé mo kọ̀ lọ lẹ́ẹ̀kan tàbí ẹ̀ẹ̀méjì nígbà tí mo ṣiṣẹ́ ìmíràn wọ́n, ó ṣe é ṣe kí bátìrì rẹ̀ kó di ìrọ̀lẹ́.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe àtúnlo nǹkan. Ó ní irú nǹkan tí mo lè ṣe àtúnlo rẹ̀. Ni àkọ́kọ́, kì í ṣe gbogbo nǹkan ni ẹ lè ṣe àtúnlo rẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan nnkan wa tó jẹ pé tí a bá lòó lẹ́ẹ̀kan, a tún lè lòó lẹ́ẹ̀kejì, lẹ́ẹ̀kẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn nǹkan wọ́n tó jẹ pé tí a bá ti lòó lẹ́ẹ̀kan péré, ó ti di dídànu náà ni tàbí ká sọnù. Fún àlàyé, tí a bá lò aṣọ, a lè ní pé torí pé a ti wọ aṣọ lẹ́ẹ̀kan pé a ò ní wọ̀ mọ́. A máa ní láti máa wọ irú aṣọ bẹ́ẹ̀ tí tó fi máa di pé ó máa fi gbó tí a máa fi sọnù tàbí ká fún ẹlòmíràn. Bàtà bákan náà ni bàtà. Tí a bá lọ bàtà lẹ́ẹ̀kan, a ní jùú nù. A máa ṣe lòó fún ìgbà díẹ̀. Kó tó di pé bàtà yẹn bóyá isẹ́ wa bí a ó kéré sí wa lẹ́sẹ̀ ni o tàbí pé kò ṣe é wọ̀ mọ́ tàbí pé kò ṣe é rí mọ́ ni mọ́ ká tó sọnù. Ṣùgbọ́n àwọn nǹkan wà tí lẹ́ẹ̀kẹta tí a bá lòó abọ́, abọ́ ọ̀jẹun, a kò máa fọ abọ́ yẹn ni. A dẹ̀ máa tún lòó. A máa tún lòó fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà tàbí eh fẹrèsé tàbí eh, eh, à, ì, ìgò ìmúmu, ìmúmi táwọn èebó ń pè ní kọ́ọ̀pù, a kò lè lòó lẹ́ẹ̀kan ká là jùú nù. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí là lè lòó lẹ́-- bóyá a dẹ̀ ní àwọn aṣọ ibùsùn tàbí aṣọ tí a fi ń sùn àti oríṣiríṣi bẹ́ẹ̀ lọ. A a lè lòó lẹ́ẹ̀kan ká sọ́ won nù. Ṣùgbọ́n àwọn nǹkan wà tí a máa lòó lẹ́ẹ̀kan tí a máa sọnù gẹ́gẹ́ bí àwọn ìgò ọtí, iyẹn tá ń perú bí kóòkù tàbí àwọn mineral. Tí a bá lòó, tí a bá mú eh ẹmu ọ̀ tàbí ọtí inú rẹ̀ tàbí ẹlẹ́, ẹlẹ́rìndodo ínù rẹ̀, a a nílò láti tún lòó mọ́, a máa sọnù ni. Tí a bá mú omi láti inú omi onígò, a nílò láti tún lòó lẹ́ẹ̀kejì mọ́, a máa sọnù ni. Tí a bá fi àwọn abọ́, abọ́ tí wọ́n máa fi ń ta oúnjẹ fúnni ní ilé ìta oúnjẹ tí à ń pè ní takeaway packs, tí a bá ti lòó lẹ́ẹ̀kan, ọ̀pọ̀lọpọ̀ ohun tó jẹ pé bíi paper náà fi ṣe wọ́n, bí ewé náà fi ṣe wọ́n, a nílò láti lòó wọn lẹ́ẹ̀kejì mọ́, a máa sọ́ wọ́n nù ni. Nítorí idí ẹ̀yìí kì í ṣe gbogbo nǹkan la máa tún lòó. Kí de kí í ṣe gbogbo nǹkan la máa lòó lẹ́ẹ̀kan tí a máa sọnù. A ní láti mọ irú nǹkan tí à ń lòó tàbí tí à ń sọ̀rọ̀ ẹ̀ ká tó mọ̀ bóyá a máa tún lòó lẹ́ẹ̀kan sí tàbí lọ́nà tó, ní ẹ̀ẹ́mẹ́, ọ, eh, àìmoye ìgbà tàbí ká sọnù tí a bá ti lòó lẹ́ẹ̀kan. Àwọn nǹkan tó bá ṣe iyebiye tó ṣe tó lówó lórí tí òwò ẹ̀ pọ̀ jù, à, ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń tún wọ́n lòó. Ṣùgbọ́n àwọn tó yẹ pé àwọn nǹkan pọ́okú ni, poọ́kú lówó ẹ̀, àwọn, a máa wò pé àwọn yẹn wọn ò kí ní àǹfààní tó gbòòrò. Wọn ò kí í ṣe tún lòó ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ilo lẹ́ẹ̀kan péré, wọ́n ti dà, wọ́n ti dà bíi nǹkan míì. Irú àwọn yẹn la máa máa sọnù.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ rẹ? Ní tèmi, ọ̀nà ibi iṣẹ́ mi jìnà díẹ̀. Mo máa ń wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ sí ibi iṣẹ́ mi ni. Nítorí wipé màá kọjá àwọn òpópónà tó tóbi mẹ́wàá kí n tó dé ibi iṣẹ́. Ìrìn àjò yìí ó máa ń gùn rẹpẹtẹ ní pàtàkì tí n bá bá sunkerẹ gbà kẹ́rẹ ọkọ̀ lọ́nà. Ní àsìkò tá a wà yìí, àwọn ìjọba wọn tún àwọn ọ̀nà ṣe. Ta bá rìn díẹ̀, a máa rí pé ọ̀nà yẹn, ọ̀nà tó yẹ kó gba bí ayọ́kẹ́lẹ́ bí mẹ́wàá, márùn-ún péré ló máa gbà. Àwọn márùn-ún ìyókù wá n wá maa tọ léra wa lẹ́yìn. Nítorí ìdí èyí, ó máa ń dá ìrìn àjò dúró. Ìrìn àjò tó yẹ́ kí eeyan fi si wakati ki eeyan fi wákàtí kan ṣe kó fi rìn, ìgbà mí ò máa ń tóbi wákàtí méjì àbọ̀ abi wákàtí mẹ́ta nítorí tún kẹ́rẹ̀ gbà kẹ́rẹ ọkọ̀. Nítorí ìdí èyí, ìrìn àjò mi, mo máa ń rìn láti lọ sí ibi iṣẹ́ pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́.

Èso wo ni o fẹ́ràn láti máa jẹ ju? Mo ti sọ ní iwájú pé mo fẹ́ràn ọsàn. Mo fẹ́ràn láti máa jẹ ọsàn, nítorí pé ọsàn jẹ́ èso tí ó máa ń tún inú ṣe. Tí ìgbẹ́ bá le, tí èniyàn bá mu ọsàn, ìgbẹ́ yẹn máa dẹra. Tí èeyàn bá mu ọsàn tó pọ̀, èeyàn máa lọ sílé ìgbẹ́ léra léra. Gbogbo nǹkan tó bá dé sínú, a máa yọ kúrò. A dà máa di nǹkan tí a lò.